Ṣé o máa ń kọ--Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ọwọ́ mi náà ni mo fi máa ń kọ̀wé, n máa ń kọo.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí oríṣiríṣi nígbà tí mo wà lọ́mọdé. Ta ló máa ń ṣeré nínú òjò, ta máa ń fi yèpẹ̀ dáná, ta máa ń ṣe mummy and daddy, ta máa ń dáná pẹ̀lú ọmọ kéékèèré àti ta máa ń fi counter náà dáná. Àwọn iwọ̀nyìí ni èyí ìmi nígbà tí mo wà ní ọmọdé.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o máa ń jẹun? Bẹ́ẹ̀ni, tí mo bá ń jẹun, mo ní ìwà tó dára. Ìwà tó dára wọ̀nyí ni wípé tí n bá ń jẹun, mi kì í sọ̀rọ̀, tí n bá ń jẹun mi kì í rẹ́rìn-ín, mo máa ń jẹun, máa ń tẹ̀lé òfin jíjẹun.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí? Rárá o, mi ò tí rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn kankan. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ nìkan ni mo máa ń fi rìn. Mo máa ń fi rìn ìrìnàjò.

Àwọn ìṣe ìgbóhúnṣẹ́ wo ni o lò? Àwọn mo máa ń lo àwọn ṣe òún gbọn, ṣe ìgbóhúnṣẹ́ sàngalà, mọ máa ń lò.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù ju pé mi àti èèyàn jọ ríra korojúkorojú lọ. Ìyẹn dá owú mi lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa.

Ṣé o mọ ibi tí, sé o mọ ibi tí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí wọ́n ti ń gun kẹ̀kẹ́. Ojú títì ni wọ́n sáabà má ń gun kẹ̀kẹ́ l'ádugbó àti ní gbogbo ibi, ojú títì.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo lè jẹ ohun kohun tí ń bá ri, ohun kóhun mo lè jẹ, mo lè jẹ ìrẹsì àti ata díndín, mo lè jẹ ẹwà, mo lè jẹ ohun kó ohun tó bá ṣe jẹ, mo lè jẹ ní òwúrọ̀.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ bẹ́ẹ̀ ni, mo like kí máa wo àwọn ìràwọ̀ dáadáa torí ó rẹwà púpọ̀, ó rẹwà lọ́pọ̀lọpọ̀.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé kí n fọṣọ, kí n lọ sí ilé ìjọsìn, kí n lọ sí ibi iṣẹ́ kí n dé lọ́jọ́ ìyẹn náà. Tó ri ojo yẹn a máa ní ìpàdé àwọn akọrin ní ilé ìjọsìn mi.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú oríṣìíríṣìí. Ìlú àwọn, ìlú àwọn Igbo mo ti lọ síbẹ̀. Mo ti rìnrìn àjò lọ. Ìlú àwọn elédè kedè oríṣìíríṣìí èdè mo ti rìnrìn àjò lọ síbẹ̀.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. A ní adìẹ, a ní ajá, tánṣí, ilé wa. Ẹni ole?

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára. Ó rẹwà púpọ̀ púpọ̀. Ó dára.

Ṣé o ní ọkọ? Rárá mi ò ní ọkọ, mi tíì ṣe ìgbéyàwó, mi ti ni ọkọ nísìnyí. Tori mo si n kawe o. Ọmọ ilé ìwé ni mí, mi tíi ní ọkọ.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn ní àárọ̀, mo máa sọ pé "ẹkaàárọ̀"; ní ọ̀sán, mo máa sọ wi pé "ẹkàsan"; ní alẹ́ ìrọ̀lẹ́, mo máa sọ pé "ẹ kú ìrọ̀lẹ́"; ní alẹ́, mo dẹ máa sọ ipé "ẹkaalẹ́". Báyìí ni mo ṣe máa ń kí àwọn ènìyàn.

Nígbà wo ni ó kí yin fo? mo máa ń kí ìfọ nígbà gbogbo ṣe ti gbọ́?

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ nínú Jésù Krístì ni ìgbẹ́kẹ̀lé mi, òun ni mo gbàgbọ́ jù nínú ẹ̀.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Ètò orisirisi lọ́pọ̀ lọ́pọ̀ ni wọn maa ń ṣe nibẹ òní rú rú nibẹ.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùsètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti béèrè oríṣiríṣi ìrànlọ́wọ́ láti olùsètò ẹ̀rọ yíyí rí.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Mo ti sunkún kẹ́yìn báyìí o ti tó bí oṣù méjì sẹ́yìn osu meji seyin.

Nígbà wo ni ó kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀? Mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi mọ́, o ti lé ní bí i oṣù mẹ́rìn sẹ́yìn.

Kini awon ohun ti o feran lori pizza. Mo fẹ́ oríṣiríṣi ohun nínú pizza. Oríṣiríṣi èròjà tí wọ́n máa ń kó sínú ẹ̀, ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀.

Ìgbà wo, ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò ìmẹ́lì rẹ? Má ṣeyawò bí oṣù méjì, oṣù méjì méjì.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó- tí mo lérò fún ìlera, fún ìlera ara mi.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni mo máa ń lọ sí ilé ìjọsìn. A ló máa ń sin Ọlọ́run níbí, a ló máa ń gbàdúrà, a ló máa ń kọrin, a ló máa ń ṣe oríṣiríṣi ètò nípa Ọlọ́run, nípa ìlànà Bíbélì nínú bẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́? O ti lọ bí ọdún kan sẹ́yìn tí mo ti kẹ́yìn kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Beeni mo ni aso wiwe.

Ṣé o ti lu etí rẹ̀? Bẹ́ẹ̀ ni, mo ti lu etí mi. Mo ti lu. Máà n fi earring si.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Mo máa ń polówó oríṣiríṣi. Mo lè polówó ẹ̀ lórí WhatsApp, oríṣiríṣi social media, mo lè polówó ńkan.

Ṣé o ní gíláàsì ọrùn? Bẹ́ẹ̀ni mo ní, méjì gán ni mo ní, pàápàá.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sẹ̀lọ́sẹ̀? M á ní ìpàdé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nínú ìjọ Ọlọ́run. Eyí ni a ń pè ní ìpàdé àdúrà.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ṣe ìpè fídíò. Mo máa ṣe ìyẹn, gan ni mo fẹ́ràn jù ìpè fídíò. Ó dá lọ́pọ̀lọpọ̀ ju ìpè lásán tí ẹ òní lè rí ojú èèyàn. Ìpè fídíò á mú kí èèyàn rí ojú èèyàn gidi gan.

Ṣé o fẹ́ràn rín òkè? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Àṣa wo ni ìbí rẹ máa ń ṣe? Oríṣiríṣi àṣà ló wà. Oríṣiríṣi àṣà la máa ń ṣe.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, rárá mi ti máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún torí mi ti di ọ̀gá níbi tí mo ti ń ṣiṣẹ́, ṣó mi ti máa ń fún wọn ní owó àfikún.

Ìgbóná jẹ́jẹ́ wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mo fẹ́ oríṣiríṣi ìgbóná jẹ́jẹ́ nínú yàrá mi, oríṣiríṣi torí ó máa ń dá.

Ṣé o máa ń mú àwọn èrò ìlera? Ṣé o máa ń mú àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń mú àwọn èèlò ìlera. Èrò ìlera.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá kitchenì ni mo fẹ́ràn jù torí ibẹ̀ ni oúnjẹ wà, ibi oúnjẹ ni mo dé nifẹ́ràn jù láti máa lọ lọ́pọ̀lọpọ̀ láti lè máa jẹ oúnjẹ nígbà gbogbo.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ise àkànṣe? Mo máa ń tètè sè wọ́n, mo máa ń ṣe wọ́n ní kíákíá. Mi kí ń jẹ́ kó pami lara, mo máa ń ṣe é ní kíákíá àti ní yíyára.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi dára lọ́pọ̀lọpọ̀ torí mo máa ń re owó jọ. Mo máa ń re owó ní oṣooṣù sinu kólo.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Tí mo bá dúró de nǹkan tí mi ò bá rí, mo máa ń gbàdúrà mo máa ń kọ oro Ọlọ́run. Mo máa ní ìgbàgbọ́ pé a ṣe.

Ṣé o máa ń mú kofi sí ní ibi iṣẹ́? Rárá mi ò kí ń mú kofi níbi iṣẹ́, omi nìkan ni mo máa ń mú.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá fẹ́ sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara torí ótutù nígbà mìíràn àti torí ẹfan kó má baà le jẹ èèyàn.

Báwo ni ó ṣe máa ń kọjú ìdènà ọkọ? Mi ò tí fẹ́ ọkọ̀, ṣó mi ò mọ bó ṣe ń kọjú ìdènà ọkọ.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń wẹ̀ dáradára. Tí ara èèyàn náà a lé mọ́, a mọ dáradára. A máa ń wẹ̀ ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Ẹ̀ẹ̀mẹta ní ojúmọ́ ló da kí èèyàn máa wẹ̀.

Ṣé o máa ń ra nkan lórí Íńtánẹ́ẹ̀tì? Beeni, mo maa n ra nkan lori interneti. Oríṣìíríṣìí ni wọ́n ń tà níbẹ̀ o. Wọ́n ń ta aṣọ, wọ́n ń ta bàtà, fìlà, wíìgì, oríṣìíríṣìí lówà níbẹ̀ tó dára láti rà.

Ṣé o ní nọ́mbà orí ilé? Rárá, mi ni èmi ò ní nọ́mbà orí ilé.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ibi rẹ? Mo maa n lo ní oríṣiríṣi ọ̀nà.

Ṣé o máa ń wo ìbòwó? Rárá mi ò kí ń wọ.

Nígbà wo ni o kẹ́yín lọ sí ibi orin? Mo máa ń lọ sí ibi orin ní oríṣiríṣi ìgbà, mo máa ń lọ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn ere àtẹ́gùn? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ere àtẹ́gùn lọ́pọ̀lọpọ̀ nígbà gbogbo.

Ṣé o ní ọgbà? Rárá, mi ò ní ọgbà kankan.

Irú aṣọ wo ni o fẹ́ràn wò? Mo fẹ́ oríṣiríṣi àwọn especially àwọn aṣọ ankara àti oríṣiríṣi aṣọ ńlánla púpọ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Rárá mi kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹẹni, mo máa ń ṣiṣẹ́ láti ilé lọ́pọ̀lọpọ̀ nígbà gbogbo. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti máa ṣiṣẹ́ ni láti ilé.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáradára? Béèni mo mọ wón dáradára, mo dé mọ iṣẹ́ tí wón ń ṣe pàápàá.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ehn, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú káàkiri gbogbo àgbáyé.

Báwo ni ìgbéyàwó, ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn sí rẹ̀ ṣe? Báwo ni ìgbé, báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn se rí? Ó da lọ́pọ̀lọpọ̀, ó da. Ìgbéyèwò tí mo ṣe kẹ́yìn ó da.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni adùn òní ṣokoléìtì èyí tó máa ń dùn dáadáa, tó máa ń dàbí eni pé wón fi ṣúgà sí i.

Bawo ni oo se maa n ri lilo akoko nigba ti oo ba wa ninu ila. A ti kun mi ni oni oṣu eleeda, mo n bo fun.

Ìgbà mélòó ni ọlọ máa ń fọnu rẹ̀ ní ojúmọ́? Mo máa ń fọnú ní èèmejì ní ojúmọ́. Ni àárọ̀ àti ní alẹ́ ni mo máa ń fọnú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo máa ń lọ sí ilé ìkàwé. Mo sì lọ bẹ́ẹ̀ náà lenìí lọ kàwé. Mo máa ń kàwé ní ojoojúmọ́. Mo máa ń lọ sí ilé ìkàwé ní ojoojúmọ́.

Ṣé o máa ń gba òwú ọ̀ṣọ́ sára rárá mi kì í ṣe bá yen.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Nígbà kọ̀ọ̀kan ni mo máa ń wọ fìlà. Kàká jù ìgbà tí oòrùn bá mú jù, tí mo bá fẹ́ jáde mo sábà máa ń wọ fìlà.

Ṣé ó ń jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Ṣé ó jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, ohunkohun tí mo bá fẹ́ ṣe, mo máa ń ṣe ètò rẹ̀ kó lè bá dá, kó lè bá yọrí sí réré.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ ni, láti kùtùkùtù òwúrọ̀ ni mo máa ń jí ní ojoojúmọ́.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì? Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù jù ní ibi iṣẹ́ rẹ? Ohun gbogbo ṣe pàtàkì níbi iṣẹ́ mi. Káàkàjù owó, owó ṣe pàtàkì, iṣẹ́ àti bí mo ṣe ń ṣe s'áwọn èèyàn náà ṣe pàtàkì níbi iṣẹ́.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni, mo mọ oríṣiríṣi nípa kọ̀m̀pútà dáadáa. Mo mọ bó ṣe ń tẹ, mo mọ bó ṣe.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìgbà mélòó ni ìrìn-àjò lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìn-àjò lọ sí ibi iṣẹ́ wọn máa ń gba bí ìṣẹ́jú mẹ́wàá sí ogún lọ.

Ṣé o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fọnu rẹ gbóná? Ìgbàkígbà.

Ǹjẹ́ ní ọ̀sán, kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo lè jẹun kóo ní ọ̀sán, mo lè jẹ ẹ̀wà, mo lè jẹ ìrẹsì, mo lè jẹ àsáró oríṣiríṣi.

Báwo ni o ṣe máa ń dáhùn fònù ní ibi iṣẹ́? Báwo ni o ṣe máa ń dáhùn ní fóònù ní ibi iṣẹ́? Máa ń dáhùn ní kẹ́lẹ́kẹ́lẹ́, mi kii pariwo.

Ibo ni o máa ń ra nǹkan? Mo máa ń ra nǹkan ní ọjà, o máa ń ra nǹkan ní ojú ọ̀nà, o máa ń ra nǹkan níbikíbi tí sọ́ọ̀bù bá wà.

Ṣé o ti gun ọkọ̀ ju omi rí rí bẹ́ẹ̀ni, ọkọ̀ ju omi rí bẹ́ẹ̀ni.

Mo ṣè máa ń ṣe ètò owó iṣẹ́, ó máa ń ṣe ètò ẹ̀ dáradára, mo máa ń jẹ́ kó pé.

Bẹ́ẹ̀ni, mo máa ń sún ni ọsàn ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Rárá, mi kì í ń pè wọ́n.

Ṣé o máa ń na ara rẹ rárá o, mi ò kí ń se bẹ̀e.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mi ò kí mọ iye wákàtí mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ ṣùgbọ́n bí i wákàtí méje, mẹ́fà máà ń rìn.

Ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ ẹ̀bùn aríran, ẹ̀bùn ala.

Oṣù wo ni a bi o, a bi o, a bi mi ní oṣù April?

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Rárá o, Ọlọ́run má jẹ, mí kí n gbé àpò ẹ̀yìn.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Mo fẹ́, mo fẹ́ràn èso ọsàn jù dáadáa.

Ṣé o wo gíláàsì? Bẹ́ẹ̀ ni, mo máa wo gíláàsì.

Ṣo fẹ́ràn pé oúnjẹ rẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀?

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá o, mi ò kí ń ṣe báyẹn.

Ṣé o ní àgbàlá òòjọ́? Rárá o, mi ò ní.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo lè ṣe é ní ìgbàkígbà.

Rárá, bẹ́ẹ̀ni, mo máa ń fi pa ara, sára.

Ṣé o máa ń kọrin kélé? Bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni ẹ kẹ́hìń gun ọkọ̀ akẹ́rù? Yóò mọ ìgbà náà.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ìgbà méjì ni.

Ṣé ẹyin máa ń fọ ara kàn fún un? Ẹni tó lòún sáré ti tura fún un, sáré èwọ̀. Sé ó ti tura fún ẹni kí wọ́n rà á? Ẹbí ẹ ní Èkìtì ni school wọn? Èkìtì ló pẹ̀lú. Ó yẹ kí ó dà wà lójú ọ̀nà bí i ọ́ní ẹni tí wọ́n máa ń rí.

Eré ìdàraya wò ni o fẹ́ràn? Àwàdà.

Bawo ni o ṣe máa ń ṣe?

Ṣé ó wù ú fún ọ láti dára dári àwọn ènìyàn jẹ yí? Rárá, ó rorun fun mí lọ́pọ̀lọ̀. Bẹ́ẹ̀ ni ó rorun.

Igawo ni o ke yin lọ sí ilé oúnjẹ ní ọs-- ní àárọ̀? Mo ti pè number ẹ, kò ti ń lọ. Yes ma, hello. E loilekun mi.

Ọrẹ́ Yàráńké, ṣe o máa ń pàdé àfọjúsùn títà rẹ? O ti pa. Se o ko le ko ni nọ́mbà mi lówó to fi pè nombá rẹ?

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyára Bẹ́ẹ̀ ni. Ṣé máa ń tẹ́lẹ̀ òfin ìyá rẹ àbí? Ìyára ni wọ́n sọ sí i.

Ṣé o ti ṣe iṣẹ́ òfẹ́ rí? Éè bèeni, mo ti ṣe iṣẹ́ òfẹ́ fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀

Ṣé o fẹ́ràn kofí tàbí ṣe o fẹ́ràn kọfí tàbí tíì? Tíì ni mo fẹ́ràn, mi ò fẹ́ kọfí.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Ó bàtà oríṣìíríṣìí, bàtà designers, bàtà dúdú, bàtà funfun àti oríṣìíríṣìí.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Nígbà kígbá ni mo máa n ra Is something else come and pick. I see like, like this thing I will be talking nonsense. I swear.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ oríṣiríṣi ìmọ̀ tuntun láti lówó láti làlùyo.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe niyen.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi dára lọ́pọ̀lọ́pọ̀, bẹ́ẹ̀ ni.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró, ó máa ń dúró lẹ́nu pẹ̀lebẹ̀ sókè ni. Bẹ́ẹ̀ lọ ṣe máa ń dúró.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan, mo máa ń tún nǹkan lo dáadáa, mọdẹ̀ máa ń lo gidi gan.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrò ìgbésókè? Bẹ́ẹ̀ni, a máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ó máa ń fún ní ìmọ̀ àti oríṣiríṣi.

Kí ni o máa ń fún ọ ní, kí ló máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Iwà mímọ̀ agbára ló máa ń fún mi ní ìtara níbi iṣẹ́.

Ṣé o ti gun àlùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gùn dáradára, ní òrìṣìírìsìí ìgbà ni mo máa ń gùn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkókò ọdún Kérésìmesì. Mo fẹ́ràn rẹ̀ ju dáradára.

Sé o máa de ojà àgbo nígbà ti o báa wa nínú okò rárá mi kín se béè.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí. Mo máa ń lọ sóde lọ́sọ̀ọ̀sẹ̀ gan.

Gíga tó ọ̀ga tó, gíga tó ọ̀ga tó. Bẹ́ẹ̀ ni gíga tó méǹgà tó. Máa dẹ́ga ju òkèló ní agbára léduwa àwa ọlọ́run.

Omi tó, tó ọ máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Bẹ́ẹ̀ni omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀. Mo máa ń mu omi gíláàsì máàrún mẹ́jọ lójoojúmọ́.

Data tó ma lò lọ́ṣẹ̀ẹ́ ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ni data tí mo ma lò lọ́ṣẹ̀ẹ́ ṣe tó bí o ní, o ní ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, tó bí o ní five hundred, tó bí o ní naira agota.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ tóbá kú si inú pọ́ọ̀tù, mà n jẹ ẹ́.

Oúnjẹ wo ni, oúnjẹ wo ni o mọ̀, oúnjẹ wo ni o mọ̀ bí a tí ń ṣe dáadáa? Mo mọ bí wọ́n ṣe ń so oríṣiríṣi oúnjẹ dáadáa bí ìrẹsì, bí ẹwà, bí iyan, bí ọbẹ̀ ẹ̀gúsí, bí ọbẹ̀ ilá, bí ọbẹ̀ oríṣiríṣi, àti oúnjẹ oríṣiríṣi.

Nígbà wo ni o kẹ́yìn lo rí dókítà? O ti pẹ́ gidi gan.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá mi ò mọ̀. Rárá rárá.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? O máa ń mú àwọn èrò tuntun wá láti ọkàn mi láti pé kí n jókòó síbi tó dákẹ́ jẹ́ kí lè máa rò ó. Èrò tuntun yẹn ni Adé máa wá sí mi lọ́kàn.

Báwo ni ó se má ń tọ́jú ara rẹ? Máa ń tọ́jú ara mi nípa kí ń máa fún ara mi ní sinmi, kí ni màá jẹ ohun tó da, kí ni màá ṣe exercise ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ ìró ọkọ̀ náà àti ìró àwọn èèyàn tá jọ wà nínú ọkọ̀ náà ni mo máa ń gbọ́.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Mi ò ní oúnjẹ pàtàkì kan tí mo fẹ́ràn jù. Tóúnjẹ náà bá dùn, tó bá dẹ́ wá spicy di e mo fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Tó bá dé ní ẹran nínú atẹ́yìn.

Ṣé o ní àwòrán, sé o ní àwòrán lára, rárá mi ò ní.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Ní aṣálẹ́ mo máa ń dáná, ní aṣálẹ́ m'òde máa wo múvì, màá lo sùn. Okay. Okay, is it group? Eh, it's a one group.

Kí ni ohun, kíni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn ohun mímu tó bá tutù, ohun mímu bíi Fanta àbí Coke.

Nígbà wo ni o máa ń fa? Mi ò ní ìgbà kankan tí mo máa ń ṣe bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdún àdúrà? Ìdún àdúrà máa ń ṣe ní àárọ̀ àti alé. Àìdún àárọ̀ àdúrà.

Ṣé o máa ń fi tùrà rí? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùrà rí ní ojoojúmọ́.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Mo máa ń rántí ẹe ni ojoojúmọ́, ká akajú lọ tí n bá ti jẹun àbí tí n bá ti ń fọṣọ.

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Rárá o, mi ò ní rárá, mi ò kóríra oúnjẹ kankan, mi ò ṣe kini.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ ní àárọ̀ àti ní àràárọ̀ àbí táa bá fẹ́ kúrò ní ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́.

Ki ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ. Kò sí ìdojúkọ kankan tó wà. Ǹkan tó kan wà ní pé iṣẹ́ yẹn o rọrùn. Bá dẹ̀ ṣe mọ̀, kò sí nǹkan tó rọrùn náà àfi kí Ọlọ́run kó fi ìrọ̀rùn sí gbogbo nǹkan tá a ń ṣe.

Ṣé ó máa ń wọ ago ọwọ́? Ṣé ó máa ń wọ ago-- ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, ó máa ń wọ ago ọwọ́ dáadáa. Mo ti rí millions of naira moti fọwọ́ kan, modẹ ti ní.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Ẹ̀rọ mi pọ̀, ni iṣẹ ọjọ iwájú, láti ṣeré, láti làáluyo, láti ṣe àṣela, láti ṣe àṣeyẹge, èrò mí pọ̀ láti da orisirisi ile kale, ilé ìfowópamọ́ sí, ilẹ̀ kí n dá ńkan tán mú owó wa.

Nigba wo ni o keyin ni ala buruku. O ti pẹ́ tí mo ti lá àlà burúkú mọ. Ọlọ́run má jẹ ki n lá àlà burúkú mọ. O ti pẹ́ tí mo ti lá kẹ́yìn.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ibí ti won bá tí ń jó, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí màá dúró sí.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pìrọ́tíìnì? Rárá, mi ò kí ń mu. Àwọn mímu tó tutù ni mo má ń mu. Mi ò kí ń mu ọtí, àwọn soft drinks.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ó gbà bí i wákàtí mẹ́fà. Wákàtí mẹ́fà sí wákàtí mẹ́fà ni oúnjẹ ìsinmi mi gbà. Ìsinmi ọ̀sán.

Báwo ni o ṣe máa rí, báwo lo ṣe máa rántí àwọn adé, adá, adéhun rẹ? Báwo ni o ṣe máa rántí àwọn adéhun rẹ? Mo máa n rántí ẹ̀ torí tí n bá ti se adéhun fún èèyàn mi ò kí n gbàgbé, so mo máa n rántí ẹ̀ ní ìgbàkúgbà.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní ọ̀pọ̀ po maa? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí máa ra oúnjẹ ní ọ̀pọ̀ yanturu.

Ìgbà mẹ́wàá. Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójojúmọ́? Mo máa ń fọ ọwọ́, mi ò níye ìgbà tí mo máa ń fọwọ́. Anytime tí n bá ti ṣe nǹkan tí bá ti fọwọ́ sínú ìdọ̀tí, àbí tí n bá ti ṣe nǹkan, mo máa ń fọwọ́. Mo máa ń fọwọ́ mi every time.

Máa n ṣe eré ìdánì, rárá mi ò kí ń ṣe, mi ò kí ń ṣe rárá rárá.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ Sunday jù. Òye ọjọ́ ìsinmi ni ọjọ́ náà, tí èyàn bá ti dé láti church kó jẹun, kó dẹ̀ sùn ní àti ilé jọ̀sìn.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn jẹ ju, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ o ṣe ń sọ ẹ kí ẹ bẹ́ẹ̀ sí i. Ẹ fọ̀ tẹ́tẹ́. Uhm. Ṣé ó mọ ẹfọ̀ tẹ́tẹ́? No. O lè rí i ni? Ǹjẹ́

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ owó, wọn sì máa ń wà ní kí owó, mo fẹ́ràn jù púpọ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? O máa ń bá wọn sọ̀rọ̀ ní ìrẹlẹ ọkàn, ṣùgbọ́n èléyìí tó bá fẹ́ ṣe orí burúkú, o máa fi orí burúkú hàn wan.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Rárá mi ò tíì máa fi pamọ́ sórí cloud ṣùgbọ́n mo gbọ́ i pé ó dára lọ́pọ̀lọpọ̀ láti fi síbẹ̀. Iwo na ba mi fi si cloud.

Ṣé, sé o fẹ́ràn jókòó nílé fèrèsí inú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀yen ni mo fẹ́ràn kí máa wọ ọkọ̀ òfurufú ṣùgbọ́n kò sí owó láti máa wọ ọkọ̀ òfurufú. Ọkọ̀ orí ilẹ̀ ni mo ń wọ.

Ṣé o ti fún ní èjìrí? Ṣé o ti fún ní èjìrí? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Oreee.

Kí ni o máa n wá nínú òṣìṣẹ́ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tuntun? Ó máa ń wá ye àti ànú Ọlọ́run àti ojú rere. What is your own question?

Báwo ni o ṣe máa ń ya àwọn alábàáṣì ṣe púpọ̀? Mo má ń bá wọn sọ̀rọ̀ dáadáa lọ́pọ̀.

Ìbọ̀wọ́ is glove na. Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń, kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sin? Mi ò kí ń ṣe nǹkan kan. Ìbọ̀wọ́. Eh, so we used to call it glove? Mo máa ń wọ ìbọ̀wọ́. Ní gbogbo ìgbà ni mo máa ń wọ ìbọ̀wọ́.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ? Mo máa ń wà nínú ilé mi mí kí n jáde síta tó ojò bá rọ torí mi ò fẹ́ kó ojò rọ̀ lé mi lórí. Kí lo máa ń ṣe fún olólùfẹ́ tó bá ti ni fé.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀, mo máa ń báálẹ̀, mo máa ń gbàdúrà, mo máa ń dáná, mo máa ń lọ ibi iṣẹ́ ní òwúrọ̀ kọ̀ọ̀kan.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mi ò kí ń ṣe bẹ́ẹ̀, mi ò kí ń forúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Kí ẹ má ṣe kì í mú doju ń wọ sọ́ọ̀fì dé ìyàrá ẹ̀yà. Òyá, what's this one jẹ́? Nǹkan rárá.

Báwo ni o ṣe máa ṣe tò, báwo ni o ṣe máa ṣe tò àwọn, báwo ni o ṣe máa ṣe tò, okay, okay, báwo ni o ṣe máa ṣe tò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́? Wọ́n máa sọ̀rọ̀ dáadáa sí wọn bí ìrẹ̀lẹ̀

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí àwọn àgbà náà ló máa ń sọ pé "Àbeèrè ọ̀nà kì í ṣìnà". So mo máa ń béèrè ọ̀nà tí mi ò bá ti mọ̀ ọ́na.

Ṣé o wo aṣọ àkoyọrí ní ibi ìṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ṣe àkọ́ ṣe yọrí, mo sì ṣe ìmúwàsọ igi náà ni.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ èèyàn tí ó kìn sebẹ̀

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mi ò mọ̀ bó á sì bí mo ṣe máa ń ṣe torí mi ò kí ń ṣe bẹ́ẹ̀.

Ṣé o máa ń ṣe yoga? Rárá mi ò kí ń ṣe yoga rárá rara.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ lójoojúmọ́.

Ṣé o máa ń wọ ohun aṣọ rárá mi ò kí ń ṣe bẹ́ẹ̀ rárá rárá.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ okùn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mi ò kí ń ṣe bẹ́ẹ̀ tí iṣẹ́ bá pọ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nípa sí'sọ ore fún wọn.

Ṣé o ní káàdì ìṣe? Rárá mi ò ní, mi ò ní káàdì ìṣe.

Ṣé o máa ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáradára. Mo máa ń pósti nǹkan náà lórí íńtánẹ́ẹ̀tì. Mo má ń kọ oríṣiríṣi ẹ̀kọ́ gidi níbẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì.

Báwo ni ó ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Báwo ni ó ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mi ò kí ń ṣe be rárá, rárá. Ẹni máa ń pa ń pa dìtìtìtìtìtì.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń lọ ní àárọ̀ kùtùkùtù. Mo dè máa wọ mọ́tò ayọ́kẹ́lẹ́ lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ àárọ̀. Ìrìn àjò mi níyèn lò sí ibi iṣẹ́.

Irú etí gbọ́ wo ni o máa ń lò? Èmi ò mọ owó ilé tí máa ń lò bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń mu ògùn lójoojúmọ́? Ṣé o máa ń mu ògùn lójoojúmọ́? Rárá, mi ò kí ń mu ògùn lójoojúmọ́, mi ò kí ń ṣe bẹ́ẹ̀. Mo ń pa pọ̀po.

Ṣé o ní orúkọ iná jí- jìjì? Ṣé o ní orúkọ inágìje àbí? Ṣé o ní orúkọ inágije?

Èdè wo ni o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ èdè Hausa, mo fẹ́ mọ bí wọ́n ṣe ń sọ dáadáa. Mo dè fẹ́ kọ́ Spanish àbí French.

Àkókò wo ni o fi sì, àkókò wo ni o fi sí wẹ̀ sí ẹ̀mí ọ̀ún?

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi ní oṣooṣù. Every month mo máa ṣe. Ẹni bá gbée, ṣé ẹ lọ lọ́la ni? Kí ni yẹn, àdúrà tó máa ń gba méje ni? Éh.

Ṣé o ti síná rí? Ṣé o ti síná rí? Ṣé o ti síná rí? Rárá mi ò tíì síná torí mo máa ń béèrè ọ̀nà ń ba rìnrìn àjò tí mi ò mọ̀ nọ́

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mi kì í fi bẹ́ẹ̀ wo ojú àwòrán.

Iru ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Iru ojú ọjọ́ tó bright tó mọ́lẹ̀ dáadáa ni mo fẹ́ràn jù.

Ìgbà wo ni o kẹ́yìn lọ wo èèyàn, mi kì í sábà lọ kí ènìyàn nílé, mi ò kí ń lọ wo ènìyàn, bí ènìyàn o bá wá kí mi ni kí, báyẹn ni mo ṣe ń ṣayé tèmi. Bí ènìyàn o bá wá wo mi nílé emi ò ní lọ bá.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi dáradára pẹ̀lú ìwà ìpẹ̀lẹ́, ìwaà ìpẹ̀lẹ́ àti ìwà gidi. Wọ́n fi n darí gẹ́gẹ́ bí olórí. Ó dáa kí eeyan ní ìwà ìpẹ̀lẹ́ àti ìwà ìdarí.

Báwo ni o ṣe máa ń rí, báwo lo ṣe máa ń ríi dájú pé ọjà rẹ dára? Mo máa ń rí i pé ó dára torí mo máa ń ṣe nǹkan tó dára. Mi kì í ṣe nǹkan àbùkù, ṣó mo máa ń fẹ́ kí gbogbo nǹkan tí n bá ṣe kó dára.

Àkọ́kọ́ wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkọ́kọ́ wo ni ọjọ́ àárọ̀ kùtùkùtù mo fẹ́ràn jù àbí àṣálẹ́ torí àṣálẹ́ ìgbà ìsinmi ni.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ikọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mi ò kín ṣhare ǹkan mi ló.

Àkọ́kọ́ àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́ bí àgọ́ mẹ́sàn án?

Orin wo ni o fẹ́ràn jù orin oríṣiríṣi mo fẹ́ràn.

Ẹgbẹ́ eré ìdárayá wọ́ wò ni o fẹ́ràn? Mo fẹ́ oríṣiríṣi ẹgbẹ́ eré ìdárayá.